Kí lo máa ń se kí o tó lọ sùn?

Ṣé o máa ń na ara rẹ?

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí?

Báwo ni ó ṣe máa ń gbọ́ irọ̀ àwọn oníbàárà?

Ṣé o fẹ́ràn yíya wóran?

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná?

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ?

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ?

Ṣé o máa ń gbé àpò ẹyin?

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud?

Se o maa n ba awon eniyan soro ninu eeo igbesoke.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ ṣàrà?

Ṣé o máa ń rantí àlá rẹ?

Báwo ni o ṣe ẹ máa ń jí ní òwúrọ̀?

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju.

Kí ni ó máa ń ṣe ní àsálẹ̀?

Nígbà wo ni o kẹ́yin ní ààlà burúkú?

Ṣé ó ti lé ẹnìkan kúrò ní ìṣẹ́ rí?

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá?

Kí ni o máa ń jẹ ní ọ̀sán?

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ?

Nígbà wo ni o kẹ́ ìfọ̀?

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa n pa owó pamọ́.

Nibo ni o fẹ lọ sí ìsinmi? Mo fẹ lọ sí yàrá lọ sinmi.